Nǹkan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́, kó pín sí ọ̀nà tó pọ̀ gan-an. Láàkọ́kọ́ náà, èmi gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran-ara, mi ò ṣe ènìyàn tí ó fẹ́ràn ìṣe. Ni kẹ́té tí mo bá ti dé ìdí ìṣe mi, ni mo máa gbajúmọ̀ iṣẹ́ mi. Èmi ò fi iṣẹ́ mi ṣeré láàkọ́kọ́ náà. Ikeji, bóyá mo dé ẹnu iṣẹ́ mi, iṣẹ́ tí ọ̀gá mi àti tó pín fún èmi àtàwọn tí à ń jọ ń ṣiṣẹ́, àwọn ẹlẹ́gbẹ́ mi, bóyá mo rí pé wọ́n ti tayọ̀ mi díẹ̀, irú nǹkan báyìí á fún mi ní ìtara. Kó dà gan-an bóyá ó jẹ́ àkókò ọ̀sán tí wọ́n ní kí a lọ jẹun, mi ò ní lè jẹun. Iṣẹ́ yan gan-an ni ó wà ní ojú mi torí pé mo rò pé àwọn ẹlẹ́gbẹ́ mi á tayọ̀ mi tí wọ́n bá tètè parí iṣẹ́ yan ju mi lọ. Wọn sì le tètè parí iṣẹ́ ju mi lọ tó lọ dé iwájú ọ̀gá, ọ̀gá ó máa rò pé ṣe bá wọn jọ fún wa ní iṣẹ́ nígbà kan náà ni. Kí ló dé tó fi tètè tayọ̀ mi? Ikeji ni wípé bóyá mo ní iṣẹ́ láti ṣe, iṣẹ́ tí wọ́n fún mi ó yàtọ̀ sí èyí tí wọ́n fún àwọn akẹgbẹ́ mi. Ma máa woò pé èmi nìkan ni wọ́n fún ní irú iṣẹ́ yìí o. Mi ò gbọ́dọ̀ kọjá àsìkò tó yẹ kí ń fún ọ̀gá mi ní èsì iṣẹ́ yìí. Ọ̀nà kejì, bóyá mo dé ilé láti ibi iṣẹ́, yálà mo tètè dé ilé àbí mo pẹ́ dé ilé. Mo bá ti dé ilé tí mo rí pé ọkọ mi náà ò tí dé, pàápàá jùlọ bóyá ọkọ mi ń tẹ́ pé dé, bó ṣe dé, mo dáná tán a jẹun, mo wá rí pé ọkọ mi gbé kọ̀m̀pútà rẹ̀ fún bẹ́rẹ̀ sí ní ṣiṣẹ́. Irú nǹkan báyìí náà ó máa ń fún mi ní ìtara láti gbajúmọ̀ iṣẹ́ mi pé à, ọkọ mi tó ṣẹ̀ṣẹ̀ dé, tó ṣe ṣetán, ó tún ti gbajúmọ̀ iṣẹ́ rẹ̀ ní ṣíṣe tó ń ṣe. Tàbí bóyá àwọn ọmọ mi nílé ìwé, bóyá wọ́n fún wọn ní iṣẹ́ àmúrelé, irú nǹkan báyìí náà ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́. Ìgbà mìíràn bóyá àwọn akẹgbẹ́ mi, wọn wá sí ilé mi, wọn wá mú iṣẹ́ ta tí iṣẹ́ tó ọ̀gá wa fún wa ní ibi iṣẹ́ wá wípé à, pé ka jọ ṣe, irú nǹkan báyìí nígbà mi, èyí tí mo ti pà tí náa á fún mi ní ìtara pé ká ṣé. Ìgbà mìíràn tó ọ̀gá wa bá sì pé, pè wá lórí fóònù, bóyá a wà nílé ó fún wa ní ìsinmi ráńpẹ́. Ìsinmi ráńpẹ́ tó fún wa, bóyá bá ṣe ń lọ ó fún wa ní iṣẹ́ ṣíṣe. Irú nǹkan báyìí, nikẹ́tẹ́ ní mo bá ti rí tí ọ̀gá wa pè báyìí, ìtara iṣẹ́ yẹn ló máa wà ní ẹ̀mí mi. Irú nǹkan báyìí a tún fún mi ní ìtara pé à, ká tètè ṣiṣẹ́, ká tètè ṣiṣẹ́ yìí. Pàápàá jùlọ nígbà mìíràn tí mo bá rí pé ó fẹ́rẹ̀ mí díẹ̀, tó bá fẹ́rẹ̀ mí díẹ̀, màá tètè, irú nǹkan báyìí náà ń gbá mi, ó máa ń fún mi ní ìtara pé mo máa tètè fẹ́ ṣe iṣẹ́ tí mo ní ṣe kí n tó, kí n tó máa ní ọkun àti agbára láti ṣe iṣẹ́. Ìgbà mìíràn bí ọwọ́ oru ìṣe, mo máa rí ọwọ́ oru láàrin ago méjìlá sáago kan, irú, a, irú àkókò bẹ́ẹ̀ yẹn ó máa ń fún mi ní ìtara. Kó dà gan-an kí màá ní ní ọkàn pé mo fẹ́ ṣe iṣẹ́, bóyá ó lọ̀bọ sí àsìkò tí mo jí tí mo lọ̀tọ̀. Kẹ́tẹ́ tí mo bá ti jí tí mo tọ̀ báyìí tí mo rí pé irú àgọ, àwọn àtẹ́gun kan máa ń fẹ́ yẹ pé ọpọlọ mi á ba lè máa ní àwọn ìrísí tuntun. Irú àgọ báyìí, irú àsìkò báyìí ó máa ń fún mi ní àsìkò, ó máa ń fún mi ní, ẹ, agbára, ìtara pé kí ń ṣe iṣẹ́ lásìkò báyìí torí pé gbogbo àá dáa, kò ní s'árinwó, kò ní sẹ́ni tó ń sọ̀rọ̀, kò ní sẹ́ni tí ó máa bá mi sọ̀rọ̀. Irú àsìkò báyen màá le ṣiṣẹ́ mi torí pé ìgbà mìíràn gan-an àwọn èèyàn wọ́n tún lè mú iná ìjọba wá bá tún mú ìṣe mi ya dáradára.

Bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi, ó pín sí ọ̀nà díẹ̀ torí lákòókò náà èmi ẹ ṣe èèyàn tó tètè máa ń pàrọ̀ ọkàn ẹ̀ sí nǹkan. Bóyá mo ní lọ́kàn láti ṣe nǹkan àbí bóyá mo ní lọ́kàn pé tí àwọn ọmọ tó ń bá mi ṣe iṣẹ́ ní kété tí mo bá ti dé ìdí iṣẹ́, bóyá ó ní iṣẹ́ tí mo fẹ́ gbé fún wọn, wọ́n wá sọ nǹkan mi hán. Ǹkan tí mo ti ní lọ́kàn yẹn ni màá fẹ́ kí wọ́n ṣe. Pàápàá jùlọ bí mo ṣe máa ń pàrọ̀ èrò ọkàn mi ó pín sí ọ̀nà tó pọ̀ jẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ọ̀nà àkọ́kọ́ ni pé bóyá mo ní lọ́kàn láti ṣe nǹkan fúnrarami, mo máa ń sọ fún ọkọ mi torí èmi jẹ́ aya lọ́do ọkọ tó je pé kò sí nǹkan kan tí mo bá fẹ́ ṣe tí kì í ní fi lọ ọkọ mi. Màá fi lọ ọkọ mi pé, "Ọkọ mi, nǹkan báyìí báyìí ni mo ní lọ́kàn láti ṣe." Ọkọ mi bá náà, "Aya mi, tó bá ṣe báyìí, báyìí ni ní ó ja sí i. Tó bá ṣe báyìí, báyìí ni ní ó ja sí i." Tó bá-- tó kọ̀ mí bá tún gbà mí nínú ju nípa nǹkan tí mo fẹ́ ṣe mi, màá tún dàrú wípé, "A! Lótọ́ ìyànjú tó kọ̀ mí fún mi, bí mo bá ṣe báyìí báyìí ni ó ja sí i." Ìgbà mìíràn, màá pàrọ̀ èrò ọkàn mi torí pé mo rí èèyàn to tun sí mi ní ojú sí nǹkan tí mo fẹ́ ṣe. Ó lè jẹ́ pé bí mo ṣe fẹ́ ṣe, ọ̀nà tí ó gbà jáde kò ní da. Ó sì le jẹ́ pé bí mo ṣe fẹ́ ṣe tẹ́lẹ̀, ó lè jẹ́ ọ̀nà tí ó da. Ṣùgbọ́n bó kọ̀ mí tún ṣe bá mi sọ, mo wí pé, "À! Ọ̀nà tó kọ̀ mí sọ yìí yìí, ọ̀nà tuntun dà ni." Lọ́kàn-- ló nirú ọ̀nà bẹ́ẹ̀, màá pàrọ̀ ọkàn ẹ̀, èrò ọkàn mi. Tàbí ìgbà mìíràn tí mo bá ní lọ́kàn pé mo fẹ́ kí àwọn ọmọ isẹ́ mi wọ́n bá mi ṣe nǹkan ní kété tí mo bá ti dé ibi iṣẹ́, mo wá dé ibi iṣẹ́, mo wá sọ fún wọn bá náà, "Ẹ́n, ọ̀gá, tí àwọn bá ṣe báyìí, a rí báyìí. Tí àwọn bá ṣe báyìí, a rí báyìí." Irú nǹkan báyẹn nígbà náà, màá jókòó, màá tún dàro wípé, "À! Tó bá sì ṣe báyìí gẹ́gẹ́ bí ọmọ yìí ṣe sọ, tó bá ṣe báyìí, báyìí ni a já sí i o. Má jẹ ẹ ṣe bẹ́ẹ̀." Lọ́nà kan nígbà mìíràn, màá pàrọ̀ èrò ọkàn mi. Ìgbà mìíràn tí àwọn ọmọ mi bá ti lé ìwé dé, bóyá mo ti ní lọ́kàn bí a pẹ́ rẹ pé, "À! Oúnjẹ yìí yìí, iná la máa jẹ." Àwọn ọmọ mi fẹ́ràn rẹ̀ o, wọ́n ò fẹ́ràn rẹ̀ o. Kété tí wọ́n bá ti dé, oúnjẹ tí ń gbé fún wọn léèlé. Bóyá àwọn ọmọ mi wá dé wọ́n á náà, "Ẹ́n, ìyá mi se mọ̀, pe tí àwọn bá jẹun yìí, nǹkan báyìí báyìí ló máa ṣẹlẹ̀, nǹkan báyìí báyìí, bóyá máa inu marun won àbí kí." Ní kété ni màá tún pàrọ̀ èrò ọkàn mi pé, "À! Mo bá tún fún àwọn ọmọ mi lóúnjẹ, lóòótọ́ nǹkan báyìí lóhùn ni ó máa ṣe wọ́n." Ìgbà tí èmi ń gba lérò ni, tí èmi ń rò lérò ni, èmi ò rántí irú nǹkan tó máa ń jásí. Nítorínà màá pàrọ̀ èrò ọkàn mi láti fún wọn ní oúnjẹ mìíràn tí wọ́n fẹ́, kì í ṣe èyí tí mo ní lérò nìwọ́n. Ìgbà mìíràn lẹ́nu iṣẹ́, bóyá mo ti ní lọ́kàn pé, "À! Báyìí ni mo fẹ́ ṣe iṣẹ́ yìí." Tí ọ̀gá mi pátápátá wá wá wípé, "À! Tó bá ṣe báyìí, a ní rí èrè dáadáa o. Jẹ́ ká ṣe báyìí." Torínà eléyẹn di dọ̀dọ̀ gbọ̀n fún mi, màá pàrọ̀ èrò ọkàn mi. Tàbí tí ọ̀rẹ́ mi bá bá mi sọ̀rọ̀ kan pẹ à, "Ọ̀rẹ́ mi, tí a bá ṣe báyìí, kò ní da. Jẹ́ ká ṣe báyìí, jẹ́ ká gbà a ni ọ̀nà báyìí." Torínà màá pàrọ̀ èrò ọkàn mi. Bí mo ṣe máa ń pà-pa èrò ọkàn mi náà, mo fi ní opín sí oríṣìíríṣìí. Ìgbà mìíràn tí mo bá sì ṣe bẹ́ẹ̀ yẹn, tí mo tẹ̀lé nǹkan táwọn èèyàn gbà mí lọ́-- ní mọ́, tí mo rí pàrọ̀ èrò ọkàn mi, mi ò kaba mọ̀ wípé mo ṣe. Torí pé màá tún máa dú pé pé ibi tí wọ́n tọ́ mi sí, mò ń fẹ́ràn rẹ̀ gan. Wọ́n tọ́ mi sọ́nà tó da wípé, "À! Bí ọ̀tọ̀ ni nǹkan tí èmi ń rò lọ́kàn ṣùgbọ́n bí ìwọ tún ṣe sọ títí ẹ, tí mo tẹ̀lé, inú mi dùn gangan tó pé pé a já sí ibi dáadáa." Ìgbà mìíràn èmi máa ń gbà yàn ní ìmọ̀ràn kó tó ṣe nǹkan tó ní lérò kó sọ jáde síta káwọn èèyàn lè gbà á ní mọ́ràn torí pé nǹkan tí a ń rò nígbà mìíràn yẹn ó lè máa da fún ara wa.

À, bẹ́ẹ̀ni ojú mi dára gan-an ni. Èmi gẹ́gẹ́ bí obìnrin ojú mi jẹ́ ojú tó jẹ pé ó dùn wò. Ni kété tí èèyàn bá rí ojú mi, kò sí kó dà kó máa kọjá lọ ní ẹ̀gbẹ́ mi, wà á yìí padà wà á wo ojú mi torí pé èmi jẹ́ arẹwà obìnrin. Pàápàá jùlọ nínú ilé tí mo ti jáde, ìyẹn lọ́dọ̀ àwọn òbí mi, arẹwà, arẹwà gan an ló jù ni rí rí. Ojú mi jẹ́ ojú, àwọn èèyàn máa ń pè mí ní Àǹtì òyìnbó bí àwọn tó wà ní òkè òkun torí mo jẹ́ èèyàn tó túmọ̀ ara. Ojú mi dùn wò torí pé ojú mi jẹ́ ọ̀kan lára nǹkan tí ọkọ mi tí máa fi lè sọ pé ó ní ìfẹ́ mi gan tó fi fẹ́ni sí ilé torí pé ìgbà mìíràn tí mo bá wò èèyàn, àwọn èèyàn ó ní à, ìyàwó tó fẹ́ ìyàwó rẹ dùn wò ojú rẹ̀ ó dáa gan-an ni. Àwọn ọmọ mi náà ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní bí mo ni kété tí mo ti ṣe ìyàwó tán tí mo bẹ̀rẹ̀ sí ní bí mo, àwọn ọmọ mi kan ojú mi ni wọ́n mú, àwọn kan mú ojú bàbá wọn. Tó fi jẹ́ pé ní ọjọ́ kan tá ń ṣe ẹ̀rín ní ilé tá ń pẹ̀rín dá ara wa, àwọn ọmọ mi tó jọ bàbá wọn sọ fún àwọn èyí tó jọ mi pé à, pé ka wọ́n pàrọ̀ ojú, ka wọ́n pàrọ̀ ojú kí àwọn fẹ́ ní rú ojú ìyá wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn èèyàn máa ń sọ̀rọ̀ nípa ojú mi gan, àti pé ojú mi kì í ṣe ojú tó máa ń ṣe omi. Ní, tí mo bá ń kàwé, ó máa ń ràn mí lọ́rùn láti kàwé gan-an ni. Ẹ mọ̀ pé bí àpẹẹrẹ àwọn ẹlòmí wa tó jẹ́ pé ojú wọn máa ń fún wọn ní ìyọnu. To ọ̀yà tú n bá ń kàwé àbí tú n bá wà nínú òòrùn, ojú wọn mọ́ gbogbo etí wọn gbogbo, a máa fún wọn ní ìyọnu. Elòmí ò ní le wọ inú òòrùn ṣùgbọ́n ojú tèmi kò rí bẹ́ẹ̀, èmi máa le wọ inú òòrùn. Oo jẹ́ kíráǹtì ìgbà tí mo wà ní yunifásítì, èèyen ilé ìwé gíga. Ìgbà tó di ta dé final year, èyí tá pari ètò ẹ̀kọ́ wa, ẹ́ a máa ṣe projecti. Ìgbà tí wọ́n máa pín wa fún àwọn lecturer wa ní ilé ìwé gíga, lecturer kan wá sọ wí pé, à, mo gbọ́dọ̀ jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ òun tí ń wà ní àbí òun láti ṣe projecti náà. Mo ní, à, ṣé kò sì sá? Ó ní kò sì torí pé òun fẹ́ràn ojú mi bó ṣe rí. Ìdí nìyẹn tó fi jẹ́ pé mo gbọ́dọ̀ wà ní àbí òun. Ni kété tó sọ iru ọ̀rọ̀ báyìí ni ẹlòmí na sọ pé, à, òbìnrin tẹ̀ làá won, mo fẹ́ràn ìyá náà púpọ̀ torí ó jẹ́ bí màmá sí gbogbo wa ní ìgbà yẹn lọ́hùn. Ni màmá yi ná ní, èmi ni mo gbọ́dọ̀ wà ní ọ̀dọ̀ òun torí òun fẹ́ bí ojú mi ṣe rí. Ojú mi jẹ́ ojú tó máa ń pe, ó máa ń pe èrò àwọn èèyàn sí ara mi tí mo bá ń wò èèyàn àbí tí èèyàn bá ń wò mi. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀, wọ́n ṣàfi dà sí àwàdà ní wọ́n bá ní ta ni màá mú. Mo wá di bi didirin ká lè pé, à, mo bá meleyii, eléyìí òní à torí kí ló dé tí mo fi méleyii ti n mú òun bí òun ṣe dáadáa sí mi. Àkọ́kọ́ náà mo wá sọ wípé, tọ́ lọ́wọ́lọ́wọ́ tí mo wá yí ò, mi ò mọ ẹni tí mo fẹ́ mú bóyá ká kọ ìwé sí tàkádà. A ṣe àwọn ọmọ, àwọn akẹgbẹ́ mi náà ní bẹ́ẹ̀ni, a bá kọ ìwé sí tàkádà ẹni tó bá mú orúkọ mi ọ̀dọ̀ rẹ̀ ni màá lọ. Ẹni tí ò bá mú orúkọ mi ní lọ sí ọ̀dọ̀ rẹ̀. Ni kété tá kọ ìwé sí tàkádà, ọkùnrin, lecturer ọkùnrin òun ló mú mi. Bó ṣe mú mi báyìí ni ìyá tó máa ń bá wa sọ̀rọ̀ tó dàbí ìyá yìí ni wọ́n bá ń sukun pe pé, à, èmi làá ń sì fẹ́ ò ṣùgbọ́n, à, ìgbà táwọn ò ti mú mi kò sì wà a lá. Ọmọ mi náà ni àwọn jẹ́. Mo ní ojú tó dára gan-an ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń sá eré torí pé èmi ti ẹ̀ jẹ́ ènìyàn kan tó fẹ́ràn eré sísá. Ó jẹ́ kí n rántí ìgbà tí mo kéré tí mo wà ní ilé ìwé. Mo rántí pé mo sáré fún ilé ìwé primary school mi. Mo sáré fún ilé ìwé secondary school mi. Ìgbà tí mo dé ilé ìwé gíga, mo sáré fún ilé ìwé university mi. Èmi jẹ́ èèyàn tó fẹ́ràn eré sísá gan-an ni, to fi jẹ́ pé àwọn ọmọ mi, wọ́n kọ́ láti ara mi. Eré sísá mi ó bẹ̀rẹ̀ láti ìgbà tí mo kéré torí pé wọ́n rí pé mo fẹ́ràn eré sísá. Ìgbà tí mo sì bẹ̀rẹ̀ ilé ìwé kékeré tí a mọ̀ sí primary school, mo máa ń sá eré torí pé mo máa ń ṣe aṣojú ilé ìwé mi. Ó wá jẹ́ kí n rántí ìtàn kan. Ìgbà tí mo wà ní secondary school, ta lọ bá àwọn kan sá eré. Pàápàá jùlọ tí mo bá sá eré, èmi mo máa ń gba ikinni. Bóyá èmi àti ọ̀rẹ́ mi kan bẹ̀, to je pé tí a bá sá eré tí ń bá gba ipo kinni, a gba ipo kinni. Tí o bá gba po'kinni, èmi a, èmi á gba po'kinni. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀, pò' kinni po' kèji a máa bá ṣe máa yí má ra wa lọ́wọ́ niyen. Ó wá di pé a wá lọ sáré fún competition kan ní ilé ìwé mìíràn. A lọ ṣáṣojú sukuu wa, èmi àti ọ̀rẹ́ mi yìí. Ni kété bá ṣe dé bẹ́ẹ̀, ọ̀rẹ́ mi yìí ló kọ́kọ́ sá. Bí kó dá dúró sí ojú kan, kò lọ wájú, kò lo ẹ̀yìn. Bí kí nǹkan máa dá padà bí atẹ́gùn. Bo ṣe sá eré yẹn tán, ọ̀rẹ́ mi ni kò ṣe Ipo kinni, kò ṣe ipo kèji, kò ṣe ipòkẹ́ta, kó rà gan kò tún ṣe ipo kẹ́rin. Bóyá ipòkẹ́ẹfà bí ipokèje náà ni ọ̀rẹ́ mi yìí. "A!" Ni mo lọ bá. "Mo lọ́rẹ́ mi, kí ló dé?" Ó ní òun na ò mọ̀. Ọ̀'loun kàn ri wípé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ òun bí i ṣe ń sá eré, lòun ò lè sá eré mọ́ t'óun wà ní ojú kan. "A! Mọ́ ló wà lójú kan bí bo ò." Ìgbà tí ó tó àkókò tí èmi o ń sá eré, kì í ṣe èmi àtàwọn tó jọ sá eré nígbà ti ti e la jọ sá eré. Mo wá rí pé ẹ̀h tíisa wa tó bá wa lọ́ nà, àwọn náà rí nǹkan tó ṣẹlẹ̀. Bá ṣe dé ilé ni mo lọ bá bàbá bàbá mi pé, "Nǹkan kan báyìí báyìí ni ó ṣẹlẹ̀ ní èni yìí o." Bàbá bàbá mi náà mọ̀ pé mò jẹ́ èèyàn tó ń sá eré gan. Ni bàbá mi, bàbá mi bá mi, "Ààh! Wipé ọmọ tó ṣe, tó e òun àti ọ̀rẹ́ mi jọ sá eré. Wípé kì í ṣe lásán ni fí ń sá eré titi ẹ̀." Iná lò fi fà tó jẹ́ pé bí i ṣe ń sá eré, ọ̀rẹ́ mi yii ò n wà ní ẹ̀yìn. Wípé ojú lásán kọ́, òún lò ǹkan fún eré sísá titi ẹ̀. Ni mo wá béèrè lọ bàbá mi pé, "À, bàbá bàbá mi pé, ṣé àwọn èèyàn tún máa ń lo òògùn fi sá eré ni?" Bàbá bàbá mi wí, "À, ọmọde ò mọ òògùn ń pè ní ẹfọ̀." Mo ní, "Hẹ́?" Bí mo ṣe dé ilé ìwé ní ìjọ́ kejì ni mo bá ọ̀rẹ́ mi yẹn sọ. Ọ̀rẹ́ mi yẹn ní, "À, bó ń ṣe délé, bó kò ń tẹ̀tọ́ délé gan, àwọn tó wá wo ère, ìran eré sísá wa torí àwọn èèyàn wá máa ń wò ló ti lọ sọ fún ìyá òun nílé. Ni iya òun ti ń sọ fún òun pé, "À, wipé kì í ṣe ojú lásán ni ọmọ ni fi sá eré titi ẹ̀." Síbẹ̀ síbẹ̀ náà eleni ò sọ pé kí n má fẹ́ràn eré sísá o. Mo sì fẹ́ràn eré sísá. Ṣùgbọ́n ó má ń, mo máa ń kóra mi ní ìjánu. Tó bá di àkókò ta fẹ́ lọ sáré ní ìta, bóyá a fẹ́ lọ bá àwọn ilé ìwé mi sá eré, ta fẹ́ lọ ṣojú ilé ìwé wa, mo máa ń kóra mi ní ìjánu gan torí wipé èmi ò fẹ́ nǹkan tí ó ṣẹlẹ̀ pé àwọn èèyàn ti mọ̀ mí pé ẹni yìí me'eré sá. Kò wá ní dì ǹkan tí wá yẹ pé, à, a wá dé ibi tí a fẹ́ ṣojú ilé ìwé, à wá ní rí ipò kan kan. Mo lọ ilé, eleyìí ò dára. Síbẹ̀ síbẹ̀ náà, mo fẹ́ràn eré sísá gan ni tó fi ma ọkọ̀ mi àti àwọn ọmọ mi, a fẹ́ràn eré sísá.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Ọ̀pọ̀ ìgbà ló ń mú irú nǹkan báyìí máa ń wáyé tó jẹ́ pé mo máa ń fi ṣiṣẹ́ ju wákàtí tó yẹ kí n lọ lọ ní ẹnu iṣẹ́. Bi a Bí àpẹẹrẹ lákòókò náà, iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ tí mò ń ṣe kún sí ọ̀nà méjì. Ọ̀nà àkọ́kọ́ ni pé mo ní ilé ìtajà tó jẹ́ pé èmi náà ní àwọn tó ń bá mi ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ lábẹ́ mi. Ọ̀nà kejì ni pé mo ní ọ̀gá tí èmi náà ń ṣiṣẹ́ fún. Ìyan ọ̀nà kejì, mo ń ṣiṣẹ́ ìjọba torí ayé ìsìn ta wà yìí, èèyàn ọ̀bọ l'ọ́gbọ́n kàn lè ojú kan soso lẹ́nu iṣẹ́. Torí náà tí mo bá lọ sí ẹnu iṣẹ́, iyẹn tí mo ní ọ̀gá tó jẹ́ iṣẹ́ ìjọba, tí mo bá dé ẹnu iṣẹ́, ọ̀gá mi ó di dandan ko fún mi ní iṣẹ́ ṣíṣe. Ni kété tí mo bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ tí ó ti tó àkókò láti kúrò láti ti ilẹ̀kùn ilé iṣẹ́ wa tó sì jẹ́ pé mi tí parí iṣẹ́ àbí mo rí pé mi ní lè padà wá ní ọjọ́ kejì fún iṣẹ́, bóyá mo ti sọ fún ọ̀gá mi, mo ti tọrọ àye pé, "Ọ̀gá o, mi ní lè wá ní ọ̀la o." Ọ́ ti ní kó si iyọnu tí iṣẹ́ mi ò sì tí parí. Ìyẹn iṣẹ́ tí ọ̀gá mi fún mi tí ò ti parí, ó di dandan kí n ṣiṣẹ́ ju wákàtí lọ torí mii fẹ́ kí n gbé iṣẹ́ tọn bá fún mi ní ọjọ́ kan kí n máa parí ẹ kí n gbé lọ ilé di ọjọ́ kejì. Pàápàá júlọ tó bá jẹ́ pé mo mọ wípé mi ní padà wá ní ọjọ́ kejì, màá fẹ́ parí iṣẹ́ tí ọ̀gá mi tó gbé fún mi. È mi i fẹ́ ṣiṣẹ́ àbọ̀, ó di dandan kí n ṣiṣẹ́ ju wákàtí lọ tàbí ìgbà mìíràn. Bóyá ọ̀gá mi ó gbé iṣẹ́ fún mi, mo wáa ti tètè parí ẹ, àa sì tí ì parí ni kò tí to ago. Tá a parí ní táà tí ilẹ̀kùn ilé iṣẹ́ wa torí bí ago mẹ́fà àbọ̀ la máa ń ti ilẹ̀kùn ilé iṣẹ́ wa. Ọ̀gá mi wá rí, tú wá fún mi, ní mi pé, "À, èyí ìgbà tó ti parí èyí tí mo fún ọ dákún, bá mi ṣe eléyìí." Ni kété tí mo bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ náà tí ó bá ti di ago mẹ́fà àbọ̀, kò di dan, mi i ní lè gbé iṣẹ́ padà fún ọ̀gá mi pé, "À, iṣẹ́ yìí mi i ní lè parí ẹ o." Báyìí, báyìí, báyìí, ó di dandan kí n parí. Torí náà mo máa lo ju wákàtí iṣẹ́ lọ. Láti bẹ́ẹ̀ ni kété tí mo bá ti parí iṣẹ́ ní ọ̀dọ̀ ọ̀gá mi, mo ti kúrò ní ilé iṣẹ́, màá lọ sí ilé iṣẹ́ tèmi kí n lọ yẹ́ wọ́. Ṣùgbọ́n mo ní ẹni tó ń bá mi dúró bí onídúró mi tí mo gba bíi atọ́kùn mánéjà tó jẹ́ pé tí ń bá sí ilé iṣẹ́ òun náà ó dúró fún mi. Òun wọn á bá sọ̀rọ̀ tó bá fẹ́ nǹkan. Ṣùgbọ́n ó di dandan náà pé kí n lọ yẹ́ wọ́ torí kì í ṣe èmi tí, kì í ṣe èmi gẹ́gẹ́ tí mo ní iṣẹ́ ni mo wà n bẹ̀. Ni kété tí mo bá ti dé bẹ̀, gbogbo nǹkan tí wọ́n tà lọ́jọ́ naa patá, mi má fẹ́ fi sí orí ẹ̀rọ àgbéká mi, èèyàn fóònù mi tàbí lórí kọ̀mpútà mi kó wà lórí ẹ pé, "Nǹkan báyìí ni wọ́n tà jáde o. Àwọn oníbàárà wa tun wà o. Ǹkan ààwin báyìí ni wọ́n gbà o. Èyí ti wọn lè san lé lé yìí o. Eléyìí jẹ wá níye báyìí. Eléyìí jẹ wá níye báyìí." Gbogbo wọn ni láàkọ orúkọ wọn kalẹ̀ pátá. Iye tó kù tí wọ́n fi sanwó wọn pé, a kọ kalẹ̀ pátá. Bí mo parí eléyìí, a gba wákàtí mi gan tó jẹ́ pé ìgbà mìíràn kí n tó dé ilé, a ṣe díẹ̀. Ó jẹ́ pé tí mo bá dé ilé gan, ọkọ mi a ti dá iná àti mọ̀ pé ó ti rẹ́ mi. Èmi tún jẹ́ ẹ̀dá alààyè ẹnìkan tó fẹ́ràn iṣẹ́ rẹ̀. Èmi i fi iṣẹ́ mi, mi fi jáfàrá rárá, mi fi iṣẹ́ mi ṣeré torí pé iṣẹ́ ni òògùn ìṣẹ́ gẹ́gẹ́ bí àwọn bàbá ńlá bàbá ilẹ̀ Yorùbá wa ṣe máa ń sọ. Iṣẹ́ ni òògùn ìṣẹ́. "Múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi. Iṣẹ́ la fi ń dẹni gíga. Bí a kò bá rẹ́ni fèyìntì, bí ọ̀lẹ là á rí. Bí a kò bá rẹ́ni gbọ́kànlé, a tẹ́ra mọ pa iṣẹ́ ẹ ni. Ìyá rẹ le lówó lọ́wọ́, bàbá rẹ le lẹ́sìle kán, ṣùgbọ́n tó bá gbojúlé wọn, ohun tó tọ́ ni mo sọ fún. Torí kíni yìí tí mo ti mọ̀ láti pramárì skul ó máa ń dùn ni etí mi torí pé èmi ò ní ẹni tí mo gbọ́kànlé. Iṣẹ́ mi mo mú lọ́kùúkú dùn. Torí náà tí mo bá ń ṣiṣẹ́ ju wákàtí lọ, èmi kì í dùn mí torí mo mọ̀ wípé ẹnu iṣẹ́ mi ni mo wà. Ó ní ǹkan tí ń mo oun wà. Àwọn bàbá, àwọn ìyá mi, èmi ni wọn gbóju lé. Torí náà ọ̀pọ̀ ìgbà mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ.

Irú orin tí mo fẹ́ràn láti gbọ́ ó pín sí ọ̀nà méjì. Torí ní àkọ́kọ́ náà èmi gẹ́gẹ́ bí ènìyàn, mo fẹ́ràn láti gbọ́ orin gan-an ni. Kú dà, yálà ale ni, ìrọ̀lẹ́ ni, ojú mo mọ. Pàápàá jùlọ tí mo bá ń ṣiṣẹ́, mo fẹ́ràn láti gbọ́ orin gan-an ni. Orin àkọ́kọ́ tí mo fẹ́ràn láti máa gbọ́ ni orin àwọn bàbá ńlá bàbá wa. Àwọn orin ìsẹ̀mbáyé ilẹ̀ Yorùbá, mo fẹ́ràn láti gbọ́. Torí nípa gbígbọ́ orin yì, èèyàn ó tún rántí ǹkan tí ń ṣẹlẹ̀ láyé àtijọ́, èèyàn ó lè fi wò ǹkan tó ń ṣẹlẹ̀ láyé ìsín yí. Ó tún máa fún yẹn ní ìsíjú, ǹkan tí yẹn lè ṣe bóyá yẹn ń dojú kankan. Ìgbà mìíràn tí yẹn bá gbọ́ orin àwọn ìsẹ̀mbáyé yìí, èèyàn ó tún ní ìsíjú láti ṣe ǹkan. Pé a, tí mo bá tún ṣe ǹkan báyì tí mo ṣe ǹkan báyì, báyí ni ó máa já sí. Báyí làwọn bàbá ńlá wa ṣe ń ṣe láyé àtijọ́, báyì ló ṣe yẹ kí n ṣe. Torí pé orin mí gan-an láyé ìsín yí kò ní jeyẹn mu ǹkan tí àwọn bàbá ńlá wa ń ṣe ní ayé àtijọ́. Bí àpẹẹrẹ, ó ní orin kan tí mo máa ń gbọ́ tó jẹ́ orin àwọn bàbá ńlá bàbá ńlá wa tó jẹ́ orin ìsẹ̀mbáyé. Orin yì ó kọ́ èniyàn tó ní àwa èdè ènìyàn tó jẹ́ pé tí a bá ń là làkàlà, ǹkan tó yẹ ká ṣe. Teyan bá ṣì ṣe irú ǹkan báyẹn, èèyàn ò ní là làkàlà mọ́. Èmi danwo mo de rí pé ó ṣiṣẹ́. Torí náà àti ìgbà yẹn, mo fẹ́ràn láti máa gbọ́ orin àwọn ìsẹ̀mbáyé ilẹ̀ Yorùbá gan-an ni. Orin ke-ẹlẹ́ẹ̀keji tí mo fẹ́ràn láti máa gbọ́ ni orin àwọn ìgbàlódé wa yí. Èyí ta mọ̀ sí hip hop. Èmi jẹ́ èèyàn tó fẹ́ràn hip hop gan-an torí mo fẹ́ràn àfefe yẹ̀yẹ́, mo fẹ́ràn rẹ̀ gan-an. Èmi ń ṣe èèyàn tó jẹ́ pé àkànjì kúkú, a wà nínú ilé. Mo bá gbọ́ àwọn orin kì ṣe gbogbo orin wọn ló jẹ́ orin rádaràda torí àwọn ìyàwó ní orin rádaràda. Rárá o, orin wọn ó ń fún yẹn ní ìṣítí ǹkan tó ń lọ lórílẹ̀-èdè ta wà lásìkò yì. A rí pé orin mí gan àwọn ọmọ wa bá kọ, wọ́n ní à. Torí teyan bá ṣe ǹkan báyì, teyan ṣe ǹkan báyì, bí won ṣe, bí wọ́n ṣe ń ṣe ǹkan láyé àtijọ́, ó yàtọ̀ sí bí wọ́n ṣe ń ṣe ǹkan láyé ìsín ìgbàlódé la wà yí. Torí náà ta àwọn ọmọ wa bá gbọ́ irú orin hip hop náà nígbà mìíràn, wọ́n á mọ ǹkan tó yẹ kí wọ́n ṣe. Torí náà ta àwọn ọmọ wa bá gbọ́ irú orin hip hop náà nígbà mìíràn, wọ́n á mọ ǹkan tó yẹ kí wọ́n ṣe. Orin yì ó ń fún yan ní ìṣítí. Wọ́n á mọ̀ pé à, ta àwọn bá ṣe ǹkan báyí, ibi báyí ni ó já sí. Ìgbà míràn tí yẹn bá jókòó, orin mí, mo ní orin ìsẹ̀mbáyé kan, a kọ pé, igbà o lọ́ bí òré ré o, bọ́mọdé ò sí o, ó ti wá dàgbà o. Sọ́ra fún ja, sọ́ra fẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́. Irú orin yì láyè ìsín yi gan, àwọn òbí ó sọ pé, "Sọ́ra fún ja, sọ́ra fẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́." Ẹgbẹ́kẹ́gbẹ́ ni jà ní sibí tí ò da. Irú orin báyìí ó jẹ́ orin tí mo fẹ́ràn jù láti máa gbọ́. Èmi sì máa ń gba àwọn èèyàn níyànjú pé ki wọn máa gbọ́ dáadáa orin àwọn ayé àtijọ́. Ó da ká máa gbọ́ nínú ilé ara wa.

Rárá o, mi ò fẹ́ràn ríra oúnjẹ ní pópónà. Yálà, mò ń tíráfù, mò ń rìnrìnàjò ni. Àbí bóyá ó rẹ̀ mí, mi lè dáná. Èmi ò fẹ́ ríra oúnjẹ ní pópónà. Páápàá jù, èyàn bí i èmi tí mo jẹ́ òbirin, èmi ò fẹ́ràn ríra oúnjẹ gan. Yálà pópónà ni àbí ilé oúnjẹ. Àkọ́kọ́ ná, mi ò mọrú omi tí wọ́n fi sèé. Èkejì, mi ò mọrú èèyàn tẹni yẹn ajẹ́. Torí láyé ìsín tawà yìí, ìròyìn oríṣìíríṣìí la ti gbọ́ tó ṣẹlẹ̀. Bí àpẹẹrẹ ìròyìn kan ṣẹlẹ̀ nígbà tí mo wà ní secondary school. Ìyá tó máa ń gbé oúnjẹ wá fún ilé ìwé. Ilé ìwé ni o kè tún ṣe pópónà ríra oúnjẹ o. Ìyá yìí, ẹni kan kú ní iwájú ilé rẹ̀. Ìgbà tẹ ni yìí, kú ní iwájú ilé rẹ̀. Bóyá bí ọdún méjì sẹ́yìn, ìyá yìí bá ka, ó ka pé òun lò oun pa ẹni ni. Mo fẹ́ràn oúnjẹ ìyá yìí gan-an nígbà náà lọ́hùn. Ó sá ka kọ pé òun lò ń pa ẹni ni. Òun lò ń jẹ́ kí ọkọ̀ gba nígbà tó ń lọ sí ọjà tó fi kú. Ìgbà kan àwò kan. Wípé ẹ, wípé oúnjẹ tó ń máa ń gbé wá sí ilé ìwé wa o. Ẹja, ẹ̀ja tó ń máa ń dín wípé ẹ̀jẹ̀ àwọn èèyàn tó ń fi din. Ka máa pa'rọ́, oúnjẹ ìyá yìí dùn gan-an nígbà náà lọ́hùn. Láti ìgbà náà lọ́hùn, àwọn òbí mi ò bá kí n jẹun ní ilé ìwé mọ. Ìyẹn secondary school, kè tún ṣe pópónà o. Aì moye nǹkan mìíràn, mìíràn, mìíràn, oríṣìíríṣìí, mìíríṣìíríṣìí tí ẹ̀yan ti gbọ́ nípa ríra oúnjẹ. Ìnǹkan kejì tó tún ṣẹlẹ̀, arábìnrin kan wà. Òun oti ẹ̀ tún máa ta oúnjẹ. Òun ò è ta oúnjẹ ní pópónà. Ó ní ilé oúnjẹ tì ẹ. Tó jẹ́ pé àwọn èèyàn fẹ́ràn láti máa jẹ oúnjẹ rẹ̀. Ìyá yìí ìyá-ọ́yọ́, ìyá-ọ́yọ́, ìyá-ọ́yọ́. Kò sí ọjọ́ yìí tí ìyá yìí ó dá iná tí ò ní tà tán. Ó wá di ọjọ́ kan. Ah! Ni awuyewuye sà ń sọ wípé ìyá ni ǹkan ti máa fi ń ta oúnjẹ kè ṣe lásán, kè ṣe kíni kan ìgbà kan. Ah! Awuyewuye yí sá lọ, ó lọ, ó lọ bẹ́ẹ̀, ó lọ bẹ́ẹ̀. Àwọn èèyàn sá ń rí pé ojú lásán kò, kò ṣe fí gba ọmọ lọ́wọ́ epo rọ. Mo ní àwọn èèyàn á tò nílé oúnjẹ ìyá yìí dé bíi pé kò ní sí abọ́ n lẹ́mọ̀. Àwọn tó fẹ́ jẹun ni wọ́n á tún máa fọ abọ́ tí wọ́n á fi jẹ oúnjẹ. Oúnjẹ tí wọ́n ó sanwó fún wọn o. Kì í tún ṣe pópónà le le yì o. Ó wá di ọjọ́ kan, wọ́n wá ká ìyá yìí. Aṣẹ omi òkú, omi tí wọ́n ti fi wẹ òkú ni ìyá yìí ló máa fi ń dá iná tí èèyàn ń jẹ. Ó wá di òru àwọn eyan kan tí màá ń sọ. Ó wá lọ. Ó ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́, ó sá wa ọkọ̀, ló wa ọkọ̀. Wọ́n ní dédé bí aago méjì ló máa ń lọ sí ibi táwọn òkú wà yìí. Ni wọ́n sá rọ́ ǹkan sí inú jẹ́ríkà dúdú. Ni kété tó gba jẹ́ríkà yìí, wọ́n ní mẹ́ta ni. Ó di ilé ìtajà ẹ ló wà. Wọ́n ní ní bá ń da omi yìí sínú garawa, ló da omi yìí sí tó kún. Ẹni yìí sá wòó, wòó tó ṣe rẹ́kọ̀dì rẹ̀. Kò mọ̀ pé ẹni yìí ń tẹ̀lé òun. Ó sá ṣe tán. Omi yìí ni ìyá yìí ló fi ro àmàlà, ló fi ṣe ìrẹsì, ló fi ṣe omi ọbẹ̀ yìí, ló fi ṣe omi ọbẹ̀ atà, èèyàn omi ẹran. Gbogbo ẹ ni ìyá yìí lò. Ìgbà tó di ọjọ́ kejì, àwọn ọlọ́pàá, àwọn agbófinró ni wọ́n kó wá. Wọ́n ni kó gbé ìyá yìí. Páápàá, èmi ò-- torí náà èmi ò fẹ́ràn ríra oúnjẹ ní pópónà. Yálà ríra oúnjẹ ní pópónà ni. Àbí nílé, ẹ́, ilé ìtajà oúnjẹ, rẹ́sítọ́ráǹsì, kò ṣe èyí tó da. Èmi máa ń gba àwọn èèyàn ní ìyanjú. Ẹ dáná nlé fa'wọn ọmọ yín kí wọ́n jẹ. Bí jẹ oúnjẹ, ìwọ ló mọ̀ pé ìwọ ni wọ́ ṣe fúnra rẹ. Ìwọ ló mọ̀ ohun tí ó fi ṣe. Ìwọ ló mọ̀ ǹkan tí ó fi pẹ̀lú ẹ. Kò ṣe ẹni tó bọ̀ mọ̀ sí i.

Ọjọ́ Jímọ̀ ni mo kọ́ eyìn kọ́ ǹkan tuntun ni ibi iṣẹ́ torí pé gbogbo ìgbà gbogbo ni èmi jẹ́ ẹni kan ní paàpá jùlọ tó máa n kọ́ ǹkan tuntun tuntun ní gbogbo ìgbà àti pé ká fi ọ̀rọ̀ sẹ́ sí ọ̀tọ̀. Gẹ́gẹ́ bí ènìyàn, a ní láti máa kọ́ ǹkan tuntun ní gbogbo ìgbà torí pé irú ǹkan báyìí ò máa fún wa ní ìrísí. A máa mọ ǹkan tá a mọ rí. A tún máa ní àwọn ìrántí ǹkan tó yẹ pé ta tí ẹ̀ mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n a mọ̀ bó ṣe ní ìwú ló sì. Ṣùgbọ́n sí ìgbà tí a bá kọ́ ǹkan tuntun, á fún wa ní ìrántí ìmọ̀ sí òye táa ni tẹ́lẹ̀. Èmi ní paàpá jùlọ, mo fẹ́ràn ènìyàn tó fẹ́ràn láti máa kọ́ ǹkan tuntun ní gbogbo ìgbà torí ǹkan tuntun ó máa ń mú ilé ayé ẹni gbòòrò, ó máa ń mú ke ẹ̀èyàn tẹ̀síwájú ní gbogbo ààbò. Ní ibi iṣẹ́ mi, tí páàpá jùlọ tí ọ̀gá wa pátápátá ní ibi iṣẹ́ bá fún wa ní iṣẹ́, ọ̀gá wa pátápátá ó yàtọ̀ sí ọ̀gá mi ní ibi iṣẹ́. Tí ọ̀gá wa pátápátá bá fún wa ní ibi iṣẹ́, àkọ́kọ́ dé ọ̀gá tó do mi ní ibi iṣẹ́ kó tó dé ọ̀dọ̀ mi. Nípasẹ̀ bẹ́ẹ̀, màá ní láti kọ́ ǹkan tuntun láti ọ̀dọ̀ ọ̀gá mi torí irú iṣẹ́ báyen ọ̀gá pátápátá ó ti kọ́ ọ̀gá tèmi kí ọ̀gá tèmi kó tó wá kọ́ mi. Ní ibi iṣẹ́ mi mò máa ń ní àwọn ènìyàn tó wà lábẹ́ mi tèmi na ò kọ́ ní ǹkan. Dándín dandan tó ọ̀gá mi bá ti kọ́ mi ní ǹkan tuntun, èmi na a kọ́ àwọn tó wà ní abẹ mi. Ọjọ́ ala, Jímọ̀ tó lọ lọ́hun ni mo kọ́ ǹkan tuntun nípa ìbi baṣelè lo ǹkan pàtó ní ọ̀nà tó yẹ. Ǹkan yìí sì jẹ́ wípé àwọn obìnrin A fẹ́ràn rẹ̀ nínú ilé ìdáná wa tí ṣe ó kòkò. Kòkò yìí a máa ń tàá ní ibi iṣẹ́ mi tó jẹ́ pé àwọn òyìnbó ni wọ́n ń ṣe kòkò yìí. Kòkò yìí ó jẹ́ kòkò ìgbàlódé ó yàtọ̀ sí kòkò àwọn ayé àtijọ́ wa yìí. Kòkò yìí èmi gán ni nínú ilé ìdáná mi ṣùgbọ́n mo gbà akíyèsì pé tó bá di àárín ǹkan, kòkò yìí a máa bó èèyàn á sì máa lo bẹ́ẹ̀. Ìgbà tí wí ọ̀gá mi yìí tó gbé iṣẹ́ náà dé ó jẹ́ kó máa sọ fún mi, kó máa sọ fún mi pé àwọn oníbàárà wa a nílò láti máa sọ fún wọn pé ní dédé tí kòkò yìí bá tí ń bó, ẹ má fi dáná mọ́ torí kò da fún àgọ́ ara wa, ó ń fa àrùn jẹjẹrẹ. Èmi ò mọ òye yìí. Nítorí náà ǹkan tuntun tuntun ni èèyàn ń kọ́ ní gbogbo ọjọ́ Jímọ̀ torí gbogbo ọjọ́ Jímọ̀ ni ọjà tuntun tó máa ń wọlé fún wa ní ibi iṣẹ́ wa. Ọjà tuntun bá sì ń wọlé, ǹkan tó ṣe yẹ ká lò bí ò ṣe yẹ ká lò lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ ni èmi máa fi ń kọ́ ǹkan tuntun. Ìgbà mìíràn gan, ó lè máa jẹ́ lẹ́nu iṣẹ́, ó lè jẹ́ orin ní mo gbọ́, ó jẹ́ pé mò ṣẹ̀ gbọ́ orin tuntun, ó lè jẹ́ nínú ilé láàárín àwọn ọmọ mi kó máa sọ ǹkan kí ń má wo pé, "à, kí ni ìtumọ̀ ǹkan tí ẹ ń sọ?" Kọn to fi mí rẹ́ẹ̀ ni kò ní amí. Ìyá mi, ìtumọ̀ ǹkan báyìí ni. Nípasẹ̀ bẹ́ẹ̀, mo fẹ́ lé ni bóyá ọjọ́ Satide ni mo tó kọ́ ǹkan mi tó tú yàtọ̀ sí ti ibi iṣẹ́ tí mo kọ́ ní ọjọ́ Jímọ̀ tí àwọn ọmọ mi kọ́ mi ní ǹkan mìíràn ni èmi ò mọ̀ ṣùgbọ́n àwọn ọmọ wa wọ́n ti jáde, wọ́n ti ní òye ní ọ̀pọ̀lọpọ̀ kí ǹkan tuntun ó dára gan lárugẹ.

Ọjọ́ tí mo fẹ́ràn jù lọ nínú ọ̀sẹ̀ ò bó sí ọjọ́ Sátidé. Mo máa fẹ́ràn ọjọ́ yìí gan o torí pé ọjọ́ yìí èmi ẹ lọ síbi iṣẹ́ o. Màá wà nílé, màá sinmi. Tó de ìnáwó bá wá, màá lọ. Tí ò bá sí, màá sùn gan-an débi wipe. Aà, màá gbádùn ara mi. Irú ọjọ́ yìí mo fẹ́ràn rẹ̀ gidi gan ni. Kódà èmi máa ń gbà adura kí gbogbo ọjọ́ láàyè ó dàbí ọjọ́ Sátidé. Ṣùgbọ́n bí èèyàn bá ṣiṣẹ́, èyí tí ó ṣiṣẹ́ Yorùbá ni ẹ, èyí tí ó ṣiṣẹ́ kò fẹ́ràn, kò yẹ kó lọ fún ìsìn. Ọjọ́ yìí ó máa ń jẹ́ ọjọ́ tó yẹ pé nígbà mìíràn, màá tọ́jú ilé mi torí ó jẹ́ ọjọ́ tó, tí màá ráyè láti ṣe ètò mi gẹ́gẹ́ bí àyà nínú ilé. Màá fọ gbogbo aṣọ àwọn ọmọ mi. Màá lọ aṣọ wọn tó wọ̀ lọ ilé ìwé ká máa múra fún ọ̀sẹ̀ tuntun torí ó kò sọ́jọ́ tó ní ìgbádùn, ìgbádùn tí ó ní ìparí. Màá da iná, màá se oúnjẹ oríṣìíríṣìí. Màá se ọbẹ̀ sínú nkan amúnú tuntun wa ní kété. Táwọn ìjọba amúná wa bá ti mú iná wá, ìyán, iná, a bẹ̀rẹ̀ síí jẹ́ kó máa tutù níbi ẹ̀rọ amúná tuntun. Àti pé irú ọjọ́ mìíràn ó máa ń bọ́ sí ọjọ́ tí à máa lọ fún òde dárayá. Èmi, ọkọ mi àtàwọn ọmọ mi a jáde lọ. A jẹ agbáyé gbádùn ara wa torí ọjọ́ tó kọ̀ ọmọ mi náà máa ráyè. Lẹ́nu iṣẹ́ ni ìyẹn. Àwọn ọmọ mi náà ń rí ààyè láti lọ bá àwọn ọ̀rẹ́ wọn ṣeré nínú ilé. Ìgbà, àti pé ọ̀pọ̀ ìgbà, irú ọjọ́ Sátidé yìí ó máa ń jẹ́ ọjọ́ tí àwọn èèyàn ní ọ̀dọ̀ tiwa, wọn máa ń fi ináwó wọn sí torí náà ìgbà mìíràn tí ináwó bá wá, tó bá kan wá odidandan, a ti máa lọ síbi ibẹ̀, máa bá wọn dáná. Èmi tún jẹ́ obìnrin tó mọ iná dà gan torí náà ìgbà mìíràn gan láàárín ọ̀sẹ̀, àwọn èèyàn tó bá ní àṣeyẹ wọ́n á ti wá bá mi. Yala oku àgbà ni, iná wó ìgbéyàwó ni, ọmọ kíkó ni, wọ́n á ti wá bá mi pẹ̀ too. Ìyá alágbajá, ẹ̀yin lẹ bá wa dàná ní ibi iná wó wa ní ọjọ́ Sátidé. Kò sí ìyọnu. Èmi èí ṣe olópò ṣùgbọ́n wọ́n tún mọ̀ pé mo mọ iná dà. Irú ọjọ́ Sátidé báyìí lájáde, àwọn èèyàn taa tún ti rí lọ́jọ́ pípẹ́. Ẹ̀hẹ́n, tó yẹ pé iṣẹ́ àbí bákan ọ̀nà méjì, èyan ò rí wọn, èyan ò kan sí wọn. Àwọn ọ̀rẹ́ ọjọ́ pípẹ́ gbogbo àwọn afẹ́nifẹ́re, èyí ò tún rí ààyè láti rí wọn. Àti pé ìgbà mí, èmi máa ya owó ọjọ́ yìí sí ọjọ́ tí mò ń lọ máa wo àwọn òbí mi nílé wọn torí kí í ṣe gbogbo ìgbà mi lè máa lọ sí ọ̀dọ̀ àwọn òbí mi nígbà tí mo ti wà ní ilé ọkọ. Irú ọjọ́ báyìí, màá lọ wá àwọn òbí mi ní ọjọ́ Sátidé. Màá bá wọn ṣeré díẹ̀ bóyá fún bí, ẹ̀y, ìṣẹ́jú bí mélòó kan. Mo bá ti bá wọn ṣeré, màá kó àwọn ọmọ mi kalẹ̀ síbẹ̀, màá gbọ́na lé. Ní òru, èmi àti ọkọ mi, àwa na ó lè jẹ ìgbáyé gbádùn ara wa. Tàbí ìgbà mìíràn, mo bá ti kó àwọn ọmọ mi kalẹ̀ bẹ́ẹ̀, ọkọ mi òní ká wa ni ó jáde bí ọkọ àti ìyàwó tuntun. Ọjọ́ Sátidé jẹ́ ọjọ́ kan tó gbilẹ̀ gan tí èmi fi ṣeré ní ọ̀dọ̀ mi tí mo fẹ́ràn rẹ̀ gaaan ni.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn, pàápàá jùlọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó dàgbà lọ́dọ̀ àwọn àgbà. Torí kì í ṣe ọ̀dọ̀ àwọn òbí tèmi gangan ni mo ti dàgbà. Àwọn bàbá bàbá mi ni wọ́n wò mi dàgbà. Èmi ni ǹkan ẹranko ọ̀sìn. Àti pé wọ́n máa ń gbà wá ní ìyànjú ká máa sin ǹkan ọ̀sìn, ẹranko ọ̀sìn nínú ilé. Èmi nítèmi, mo ní adìyẹ, mo ní ewúrẹ́, mo ní ẹ̀lẹ́dẹ̀, mo ní ajá. Adìẹ, ọjọ́ mi tí ǹkan bá sá fẹ́rẹ́ nínú ilé, níbi adìẹ ni ṣeun ń pa, èmi ó fi ṣe omi ọbẹ̀ ata, èmi ó fi jẹun. Kò sí ẹni tí ó mọ̀ bóyá, àh, kò lówó lọ́wọ́ ni, kíni kan báyìí báyìí lo ń lọ fún adìẹ? Ó ti bu ọ àṣírí. Tàbí nígbà mìíràn bóyá ó ti tó àkókò kà wọn ọmọ sanwó ilé-ìwé, ǹkan sá fẹ́rẹ́ lọ́wọ́ mi, ò sá fẹ́rẹ́ lọ́wọ́ bàbá wọn. Mo bá ti kí ewúrẹ́ kan, mo bá ti ta abẹ́lẹ́dẹ́ tí mo ta, ó lọ dédé ni. Ǹkan ọ̀sìn, ó máa ń dààbò bò yan. Ó jẹ́ ǹkan tó ṣe gboogi tó yẹ kéèyàn ní nínú ilé. Torí ó jẹ́ kí n rántí ìtàn kan tí ìyá bàbá mi sọ fún mi ní ọdún díẹ̀ sẹ́yìn. Wọ́n ní ìgbà tí àwọn kéré tá wọn ò tíì dàgbà lọ títí pé àwọn lóyún-un. Bàbá mi ń gba ni àwọn tí dà ìyá, àwọn tí dà ìyá àgbà. Wọ́n ní ìgbà táwọn lóyún pé àwọn kan ji lọ́jọ́ kan làwọn rí pé adìẹ àwọn ò ń ṣe bíi pé ó yí lórún. Wipo sì wà lójú kan tó kẹ́ n yi, ló ń yí, ló ń yí, ló ń yí lójú kan na báwo pe ah. Kí ni ṣe adìẹ? Wọ́n ní táwọn fi wọlé káwọn lọ káwọn bọ́ káwọn mú igi káwọn tí ẹ fi rán-an lọ́wọ́ kó máa yí mó kó lè dúró sí ojú kan, làwọn rí pé adìẹ yìí kan fò sílẹ̀, ò sì kú bẹ́ẹ̀. Há! Ní kété làwọn ti sáré lọ sí oko, làwọn pé bàbá bàbá mi pé àh. Wọ́n ní báwọn ti ń sáré lọ làwọn tún rí adìẹ àwọn mii ní ọjú ọ̀nà ilé. Làwọn tún rí tóun nà ṣe bẹ́ẹ̀ ló fò sílẹ̀, ò kú. Kò jẹ́ adìẹ méjì bẹ́ẹ̀ni. Gba ta wọ́n lọ ó pé ba ọkọ̀ àwọn, iyẹn bàbá bàbá mi tó jẹ́ ọkọ wọn látòkọ̀ pé ẹwà ǹnkan tí ń sẹ́lẹ̀ kò yẹ àwọn. Ìgbà tí wọ́n bá lọ bá àwọn bàbá ńlá wa tí wọ́n bá wọ́n yẹ̀ ẹ́ wò àwọn àgbà, wọ́n sọ pé ǹkan tó yẹ ẹni kan ló fẹ́ atẹ́gùn. Ǹkan tó yẹ kó ṣe ìyá bàbá mi tó wà nínú oyún, òun ló lọ bá àwọn wọ̀n ọ̀sìn tí wọ́n fi fò sílẹ̀ tó kú. Láti ìgbà nì, ìyá bàbá mi ní, kò sí bó ṣe kéré mọ ẹni òun ọ̀sìn nínú ilé. Yàtọ̀ sí pé tí ǹkan bá sá fẹ́rẹ́ nínú ilé pé mi ń tà á, ó jẹ́ ǹkan. Wọ́n bá fẹ́ ǹkan láti ibi kan sí mí, àwọn oun ọ̀sìn yi náà ni ó kọ́kọ́ bá, kó tó bá ènìyàn. Àti pé nígbà mìíràn bí ẹlẹ́dẹ̀ ń sin, torí èmi wá láti ilé táa máa ń ṣe ọdún Ògún. Bá bó ṣásiko tí a ń ṣe ọdún Ògún, ẹlẹ́dẹ̀ odi dandan ká pa ẹlẹ́dẹ̀, odi dandan ká pa ajá. Ẹran ẹlẹ́dẹ̀ ń mù lọlé fáwọn òbí mi tán. Ẹ̀bùn tèmi ni fún ǹkan ọdún lé lé yi o, inú wọn a ṣì dùn sí. Eléyì náà ti yọ kúrò nínú odi dandan. Àwọn náà ń ṣe ẹ̀tọ́ wọn. Síbẹ̀ náà wọ́n ò ní, àh! Àdúro ọba. Wọn ń fi àdúrà, wọ́n fi rán mi lọ́wọ́. Pàápàá jùlọ ìgbà ta ń bá sọdún Kérésìmesì torí Krìstẹ́nì lèmi fẹ̀. A máa ń ṣe ọdún Kérésìmesì. Yálá ká pa ẹlẹ́dẹ̀ àbí ká pa ewúrẹ́, ọ̀kan nínú méjèèjì. Àwọn kínìí mi yi tí ẹ ń rí yan lára torí oúnjẹ wọn gan. Oúnjẹ tèèyàn bá jẹ kú, tẹ̀èyàn bá ti gbé fún wọn, wọ́n ó jẹ, wọ́n kọ́kọ́ nǹkankan. Koríko sì wà tí wọ́n ó jẹ, wọ́n ó ṣerẹ̀ lọ. Ǹkan ọ̀sìn ó jẹ́ ǹkan tèmi máa ń gba àwọn ènìyàn níyànjú pé kan ní nínú ilé wọn.

Aago márùn-ún ni mo ṣe ètò aago ìjí mi sí ní gbogbo ìgbà àti pé mo bọ̀ lọ tètè lọ sí ibi iṣẹ́ mi. Ni kété tí aago márùn-ún bá ti lu, tí aago ìjí mi bá ti dùn, mo bá ti dide ń ṣàdúrà. Mo bá ti ṣàdúrà, ń ji ọkọ̀ mi, á ṣe àdúrà gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí àti àwọn ọmọ mi. Àwọn ọmọ mi ó padà lọ sùn, èmi ìyá wọn ni ó wọ inú ilé ìdáná lọ. Mo bá ti dáná tán, ń bu oúnjẹ táwọn ọmọ mi ó gbé sí inú, wọ́n ó gbé lọ ilé ìwé sínú abọ́ ilé ìwé wọn, ń ṣèlọ́jú wọn, n wẹ̀ wọ́n lọ kọ̀ọ̀kan. Mo bá ti wẹ̀ wọ́n tán, ń bu oúnjẹ fún wọn, wọ́n jẹun, wọn tó lọ ilé ìwé. Torí bá àwọn ọmọ mi ò jẹun, wọ́n tó lọ ilé, èmi ègbá. Ọmọ mi ò bá ti jẹun kò ní jáde kúrò nínú ilé. Èmi ò fẹ́ àtojúbọ̀ ní gboro To n bá ti ń jẹun, èmi ìyá wọn ni ó lọ́wẹ̀ torí mo bọ̀ lọ tètè dé ibi iṣẹ́ mi. Ibi iṣẹ́ méjì ni mo ní. Ọ̀kan tí mo ní àwọn ọ̀gá mi. Ilé ni, iṣẹ́ ìjọba ni. Aago méje là tí bọ̀ lọ dé ibi iṣẹ́. Ikeji èmi, iṣẹ́ aládàáni mi ni, èmi náà ni àwọn tó ń bá mi ṣiṣẹ́. Aago méjì àbọ̀ ni wọ́n bọ́ ti lọ dé, ni wọ́n ti bọ́ lọ dé ibi iṣẹ́ ti tọ̀dọ̀ mi ná. Torí ná, àtètè jí mi kò ì kọjá. Ni kété táa bá sì ti ṣetán, a jáde kúrò nínú ilé torí pé ibi tẹ mi ti ń ṣiṣẹ́, wọ́n ò bá iṣẹ́ wọn kí èèyàn fi ayọ̀ fò. Wọ́n mú iṣẹ́ wọn lọ́kùnkúndùn, wọ́n ń wá ènìyàn, ènìyàn tí ó bọ̀ lọ jáfára lẹ́nu iṣẹ́. Wọn ò fẹ́ èèyàn tí ó máa fi iṣẹ́ wọn ṣeré àbí tí ó máa wí pé, "à, ṣé bí kò ju iṣẹ́ yìí ná lọ" Nǹkan tó bá wù mí, mo lè ṣe. Wọn ò fẹ́ rí èèyàn bẹ́. Àti pé nígbà mi, èmi máa ń tètè jí ju aago márùn-ún ni lọ. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà aago márùn-ún ni mò máa ń ji Ìgbà mìíràn tí mo bá jí ju aago márùn-ún ni lò ń lọ, mo ti lè jí bí aago mẹ́ta àbọ̀ àbí aago mẹ́rin nígbà mìíràn. Tí mo bá sì ti jí bẹ́ẹ̀, nǹkan tí ń ṣe náà màá ṣe. Bo yá, mo ní ọjà tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ fún mi, ọjà ara mi láti òkè òkun torí ọjà tí èmi ń tà, òkè òkun wọ́n ti ń gbé wá. Tí mo bá ti rí pé wọ́n ń gbé ọjà mi bọ̀, aago tí ń jí aago mẹ́ta àbọ̀ ni kí lè tètè lọ sí ibi iṣẹ́ tí tọ̀dọ̀ mi, kí n tó gba ibi iṣẹ́ tí, tí ń bá wọn ṣe lọ tó jẹ́ iṣẹ́ tí òṣìṣẹ́ ìjọba. Nípa jíjì yìí ó dẹ̀ máa ń ràn mí lọ́wọ́ gan-an láti tètè máa dé ibi iṣẹ́. Kódà àwọn ọ̀gá mi ò sọ̀rọ̀ rí pé mo jẹ́ èèyàn tó ń pẹ́ dé ibi iṣẹ́, wọ́n máa ń fún mi ní kóríyìn pé ni èéfisẹ́ falẹ̀. Mo jẹ́ ènìyàn tó máa ń, tó máa ń fún jáfára lẹ́nu iṣẹ́. Èmi tun máa ń gbà àwọn èèyàn ní ìmọ̀ràn pé a ní láti máa ṣe ètò ìye aago táa máa ń jí gẹ́gẹ́ bí obìnrin. Torí obìnrin mí tó bá sùn báyìí, ẹ ó rò pé kò ní iṣẹ́ emi ni gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi kan tí àń jọ ń ṣiṣẹ́. Kò sí ọjọ́ tí ọ̀rẹ́ mi yìí ò pẹ́ dé ibi iṣẹ́. Mo ló dọ́jọ́ kan ọ̀gá mi sọ fún pé, "à, oò bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀rẹ́ ìye aago tí ń jí kí ìwọ náà máa jí lágo yìí. Kò lè tètè máa dé ẹnu iṣẹ́ ẹ. Kì í ṣe ìwọ nìkan tó bí'mọ́, è sì ṣe ìwọ nìkan ló kọ́kọ́ lọ ilé ọkọ. Gbogbo wa èèyin tẹ wà ń bì, gbogbo yín lè ti wá n ilé ọkọ. Kí ló ṣe jẹ́ pé ìwọ nìkan ló máa ń pẹ́ dé?" Àti pé ṣíṣe ìyà aago jíjì mi yìí sọ́tọ̀, ó ti ràn mí lọ́wọ́ gan-an ní gbogbo àgbọ́n. De bi pẹ́ mo tètè máa ń dé ibi kan, èmi è pẹ́ dé ibi kan, àwọn èèyàn dè máa ń fún mi ní kóríyìn mi.

Rárá o, kò rọrùn fún mi láti darí àwọn ènìyàn jí. Torí àwọn ẹlòmí bái, ẹ bá jí wọn báì, wa á kọ́kọ́ ṣe àwọn ọ̀ràn ran kan. Wọn ò ní bí wọ́n ṣe máa ṣe tó jẹ pé. Wọn máa ṣe bíi pé kí ẹ̀yin dùn dundùn iyà fún wọn ni. Ṣùgbọ́n èyan ò ní ǹkan láti ṣe fún wọn, ju kí ẹ̀yin farabalẹ̀ lọ. Pàápàá jùlọ, àwọn ènìyàn, ènìyàn sòro darí. Há! Ènìyàn sòro darí ní gbogbo agbọn. Mo ti mọ̀ pé ènìyàn sòro láti darí àti láti jí nígbà tí mo ti wà ní secondary school. Torí èmi ni sí ní ọ̀gẹ̀. Tẹ bá sọ fún àwọn ẹkẹ gbẹ́ pé, "Báyi ni ká ṣe o." Àtijọ́ fẹ́nuko pé báyi ni ká ṣe. Ẹ jásíkò tá se nǹkan ye ó tó. Ẹ rí wọn tó mọ̀ sọ pé, "Rárá o, àwọn ò ṣe bẹ́ẹ̀ lọ." Ni nkan ta tijọ fẹ́nuko sí o, wọn máa ṣe bẹ́ẹ̀. Àwọn ẹlòmí, tẹ bá jí wọn dùn gbà mí báyi, wọn fẹ́ lè máa ṣe pé fún mi. I pé kí ló ti ẹ fi jáwọn, ẹ̀dọ̀ orun máawọ́n lójú. Igbá kan ò kan. Ka tó wá fẹ́lẹ́ ní sẹ́gbẹ̀ kan. Dídarí àwọn ènìyàn lẹ́nu iṣẹ́ náà ò sòro gan ni. Torí ẹlòmí, bẹ bá ṣe ń gbé lé, tẹ ń gbé lé, wọ́n mo wọ̀ pé a, a ṣe jù yín ti pọ̀jù. Sé wọ nìkan ni? Kò bá lè mọ̀ pé wọ́n ò mọ ká wọn oga bá lè mọ̀ pé a ò mọ iṣẹ́ ṣe. Iná lòo fi ń ṣe. Kìní kan, kìní kan. Wọ́n á máa sọ. Àwọn ènìyàn sòro láti darí. Ìgbà mí gan mo máa n sọ pé, mo sì, mo, ó sì san kí ẹ̀yan máa, kí ẹ̀yan máa darí ẹranko. Ẹranko bíi ewúrẹ́, àbájá, ju ènìyàn lọ ń gbà mí. Torí ń gbà mí ràn gan. Ẹ bá kọ́kọ́ jí ajá, ẹranko mi n tẹ bá kọjá lẹ́gbẹ́ẹ́, a ti ní ìfura. Ípe à, èèyàn kọjá o. Bóyá ẹni tó ń kọjá yìí o, ó fẹ́ ṣe mí ní iṣẹ́ ẹbí ni o. Àbí à, bóyó fẹ́ ṣe mí ní ìjàǹbá ni o. A tètè ta rágẹ́, àti dìde. A máa wò, ìpí à, kí leni tó ń kọjá yìí kí ló fẹ́, kí ló fẹ́ ṣe fún mi. Bẹ́ẹ̀ náà ni. Bọ́ ẹlòmí, tẹ bá jí báyi, a wá máa wùwà rádaradá. Ẹlòmí bebá jí, ẹro pò ti ku loju oòrùn ni. Bí ó ṣe sun, ẹro pò ti gba bẹ̀ lọ. Pẹ́ ènìyí kò lẹ́mi mọ́ lára. Kì í ṣe pé kò lẹ́mi mọ́ lára o. Ó lẹ́mi o. Ẹlòmí báyi, kẹ tó lè rí jí, ẹ bọ̀ lọ gbé omi, kẹ dà omi sí lára. Ẹ bá dà omi sí lára, kò lè jí. Ẹrú pọ́tá ẹ, ó ti gba bẹ̀ lọ ni. Àwọn ẹlòmí sì jẹ́ ènìyàn tó jẹ́ pé, kété kó dá. Kẹ má wọ inú yàrá tiwon dùbúlẹ̀ sùn sí. Ẹ bá kọjá ní ojú fèrèsé wọn, wọ́n á jí. Wọ́n ni á "Ta ni? Ta ló ń kọjá?" Ó jẹ́ kí n tí bàba bàbá mi. Bàba bàbá mi. Tí bàba bàbá mi bá sùn, tó bá dì ẹnu ọ̀nà yàrá ẹ, kì í ṣe pé ẹ ṣílẹ̀kùn wọlé o. Ẹ dì ẹnu ọ̀nà yàrá wọn. Kété ni bàbá yóò sí. A máa sọ pé, "Ìwọ ta ló wà nbẹ̀ ni? Kí ló fẹ́? Kí ló fẹ́ ṣe?" Ìbéèrè ló ríṣìíríṣìí. A máa wò pé, "Ah! Ẹni yí sùn ni. Báwo ló ṣe mọ̀ pé mo wà nbí?" n ná ni Yorùbá, gágá bí àwa Yorùbá ni ojú lalákàn fi ń ṣọ́rí. Àwọn ọmọ ayé sìnyí ló ti ẹ sòro jí jù. Mo ní tẹ bá rí àwọn ọmọ mi, wọ́n bá sùn báyi, ẹ sì jí wọn, jí wọn tó jẹ́ pé abara lẹ́ máa fún wọn. N ní a, "Kí ló ṣe ọmọ yìí pé kí ni?" Mo lọmọ mi kan lọ́jọ́ kan o seru ba mi. Níṣe ni mo jí ọmọ yìí lọ́sàn-án. Bo ṣe ti lé ìwé dé, ó jẹ́ ọjọ́ tí mi i lọ sí ibi iṣẹ́. Bo ọmọ mi ṣe ti lé ìwé dé, ló jẹun tán. N jẹ́ ṣiṣẹ́ ilé rẹ̀. Ó ni rárá o. Òun fẹ́ sùn náà ni orun n bẹ loju ohun to. Ẹ̀mí náà si fara mọ́. Ọ̀yà bomi sára. Kékété tó bomi sára tán lọmọ mi yìí ló dùbúlẹ̀ lọ sùn. Ìgbà tó dí bí ọwọ́ irole bí ago mẹ́fà abọ̀, a! Ílẹ̀ tí ń su je n kí ọmọ yìí. Ní kékété tí mo ta ọmọ mi yìí lórogbo, tí ń jí lọmọ mi yìí ò jí. Orí ọ̀fẹ́ kan tó kan yọ ni pé, mo rí pé n mi láti imú ọmọ mi yìí ò jí. Ṣẹ́rí pelu tí mo fọ ní etí ko jí. Àfi ìgbà tí ọmọ mi lọ gbé omi tútù ta gbé sí inú amuwa, lọmọ mi yìí tó jí. A! Ó dáa keeyan tètè, eeyan ò sò, eeyan sòro láti jí o. Ṣùgbọ́n àwọn tó máa tètè jí, èmi máa gbóríyìn fún wọn, tẹ̀yin bá n jí wọn.

À, èmi gba ki fóònù tèmi kò gbóná rara o torí fóònù bí gbigboná kò dára rara. Ṣé ẹ mọ̀ pé àwọn ǹkan ayé ìsinyìí bí àpẹrẹ, àwọn ǹkan ayé ìsinyìí kí èèyàn tó lò èèyàn ní láti kó rẹ̀ ní ìjánu gan. Ọ̀rẹ́ mi kan ra fóònù kan gbà kan, mo fi orúkọ bo kọ́pì ilé iṣẹ́ fóònù náà mo fi bo. Ìgbà tí ọ̀rẹ́ mi yìí ó ra fóònù yìí tuntun tuntun, kì í ṣe pé ẹnìkan tí ń lò tẹ́lẹ̀ o. Ìgbà tó ra fóònù yìí, ní kété nígbà tó ra ó fi sí ibi iná kí fóònù yìí kó lè niná lórí kó ṣáàjì níbi iná. Ìgbà tí fóònù yìí ń ṣáàjì, ọ̀rẹ́ mi yìí rí pé fóònù yìí ó jà ń gbóná, ó ń gbóná, bó ṣe ń ṣáàjì ló ń gbóná, báta lólùú gbó. Mo ní kó yọ kúrò níbi iná. Bẹ́ẹ̀ náà ni ara lé wọn kan, rárá kó má yọ, pé kó ṣáà má ṣáàjì ẹ lọ. Ẹ̀yin tèmi tòótọ́, ká tó wi ká tó fọ́, èmi lé mi lọlé. Ìgbà tí èèyàn wá pè mí nílé mi, wọ́n ní fóònù ọ̀rẹ́ mi ti gbaná. Ìgbà táwò dáadáa won ló ti gbóná jù. Ó pa fóònù tó ṣẹ̀ rà lọ́jọ́ yẹn o, ó padà lọ ilé iṣẹ́ ni tọ̀. Ǹkan tẹ̀ ta fún mi, ó ti gbóná o. Àwọn bá sọ fún pé kí ló dé? Ìgbà tó rí pé fóònù ń gbóná, wipe pé ṣe kò ka ìwé tí àwọn fi síi, tí fóònù rẹ bá ti ń gbóná, mú kúrò níbi tó ti ń gbóná. Ẹ lò mi, wọ́n ní pé ẹ, omi ìgàn wá, iPhone, wọ́n ní tó bá ń gbóná kí ẹn fi sínú omi tutù kó lè tutù. Torí àwọn kì í ní iná, wọ́n fẹ́ran ìsinmi. Tàbí tí ẹ bá ń lo fóònù yín, tí ẹ bá ti rí i tó ń gbóná, ẹ gbé kale, kó sinmi, ó fẹ́ ìsinmi ni. Gbóná tó ń gbóná, ó ti ṣiṣẹ́ láì ní sinmi, ó ti ṣiṣẹ́ gan. Àti pé àwọn ilé iṣẹ́ kan tó yẹ pé ìjọba ti gbẹ́sẹ̀ lé wọn báyìí. Bí ẹ bá gbé ọdún kan sẹ́yìn, ìjọba gbẹ́sẹ̀ lé wọn. Àwọn ilé iṣẹ́ tí wọ́n bá ṣe fóònù wọn, fóònù wọn tí ẹ bá rà ó dùn wò lójú, owó rẹ̀ gan ogún ni lápá pọ́pọ̀ kò pọ́. Tí ẹ bá ra fóònù yìí ká tó wẹ ká tó fọ́, a máa gbóná ni, a máa gbóná ni. Ó ti ṣe ku pa àwọn ìdílé mi tó yẹ pé ẹ lò mi gan ìgbà tó fi sí ibi iná tó ń ṣáàjì ẹ ló ti gbóná tó ti rara gbiná tó ti jó mọ́ wáyà. Bo ṣe ń jó mọ́ wáyà, ẹni ni wọ́n ń sùn. Ilé gbiná wọn ò mọ̀, gáásì inú wọn náà ilé wọn náà wà ti tán. Irú nǹkan báyìí èmi máa ń gba àwọn èèyàn níyànjú, ẹ má gbé fóònù yín ó gbóná. Ní kété tí ẹ bá sì ti fi fóònù yín sí ibi iná tó bá ti ṣáàjì dáadáa, tó bá ti kún, ẹ yọ kúrò. Torí tí ẹ bá tún fi lẹ̀ síbẹ̀ tó tú iná tún gun rí ẹ ti mọ̀ pé ó ti fúùlù tí ẹ tún fi lẹ̀ síbẹ̀ kó dá, a máa gbóná àti pé ó ń ba bátìrì fóònù jẹ́. Bátìrì fóònù ò ń ba jẹ́ kò dá torí pé èèyàn lẹ́ranra bí orò wa yìí náà ló ṣe fóònù náà. Kì í ṣe pé bóyá bí eléèdúú wa kan ló ṣe ẹ, bóyá wọ́n ti dá fóònù ká tó délé ayé rara. Ìgbàlódé ọ̀la ju ló gbé fóònù wá. Èmi gba àwọn èèyàn ní mọ́ran, èmi tẹ̀ jé kí fóònù tèmi kò gbóná. Náà ni èmi fi máa ń gba àwọn èèyàn ní mọ́ran pé fóònù wọn kò gbọdọ̀ máa gbóná. Tó fi máa kọ̀ǹpútà mi jù, èmi gba kò gbóná. Gbogbo ìgbà mo sì máa ń ta àwọn ọmọ mi àti àwọn ọ̀rẹ́ mi lólo gbó. Ǹkan àgbélọ́wọ́ yín, fóònù yín ẹ má je ó máa gbóná. Àti pé ní ìgbà kan sẹ́yìn wọ́n ṣe dánilẹ́kọ̀ọ́ fún wa ní ibi iṣẹ́, níbi ọ̀rọ̀ fóònù yìí. Wọ́n ní tí a bá ti rí pé fóònù wa ń gbóná, ká má máa fi sínú báàgì àgbéléwọ́ wa. Ẹ mọ̀ pé báàgì àgbéléwọ́ wa o npa ǹkan mọ́ ni. A bá ti fi fóònù síi, a tún gbóná mú kò dá. Mo ní ó lè á mú òrùn àti mú òrùn sí i kò dá ìgbà mí tí èse bí tí ẹ̀ ń bá shagi e gan, a fẹ́ gbiná mọ́ ìyẹn lọ́wọ́. Ó náà ni pé gbogbo ìgbà kí fóònù wa tó bá ti gbóná ká yọ jáde níbi tí atẹ́gùn wà ká tẹ́gùn máa fẹ́ ẹ síi.

Bí mo ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò, ó pín sí ọ̀nà mẹ́ta. Ọ̀nà àkọ́kọ́ ni wípé tí mo bá fẹ́ rin ìrìnàjò tó jẹ́ pé ìrìnàjò fún iṣẹ́ ni, màá ti sọ fún ọkọ mi tẹ́lẹ̀ wípé ìrìnàjò tí mo fẹ́ rìn yí ò ìṣe ni. Ọ̀gá mi rán mi ṣẹ́ àbí kó jẹ́ pé ìgbà mìíràn èmi àti ọ̀gá mi lájọ rin ìrìnàjò àti àwọn akẹgbẹ́ mi. Irú ìrìnàjò yìí ìgbà mìíràn ó ti máa ń jẹ́ pé ọ̀gá ti máa ń jẹ́ ká mọ̀ ó yá bí ọ̀sẹ̀ kan àbọ̀ṣẹ́ mẹ́ta síwájú tí a fẹ́ rin ìrìnàjò. Ṣùgbọ́n ìrìnàjò mi máa ń bọ́ sí pàjáwìrì tó jẹ́ pé bóyá ẹ́ ọjọ́ kan sí ọjọ́ táa rin ìrìnàjò ló máa ń bọ́ sí. Irú ìrìnàjò bẹ́ẹ̀ yẹn tó bá ń bọ́ sí ọjọ́ kan ní kété kí n tó délé ní ti pe ọkọ mi lórí ẹ̀rọ alérù ayélujára. Mo fẹ́ rin ìrìnàjò báyìí báyìí ni o, àwọn ọmọ mi ní kó wọn lọ ọ̀dọ̀ àwọn òbí mi kó lọ síbẹ̀ tí ń fi lọ tí ń fi dé torí ọkọ mi kò le tọ́jú àwọn ọmọ mi pé wọ́n jẹ tó lọ sí ile iwe. Mo bá sì ti délé ní kété ni màá ti ṣe ètò oúnjẹ ẹlẹ́ sínú ìka múnà tuntun. Ilé yìí ni ó gbé ọkọ mi tí ń fi lọ tí ń fi dé. Ta bá ti dáná tán, mo gbọ̀nà ibi táa ti máa ra àpápa nu ní ń ṣe ètò gbogbo ẹ. Mi rà nǹkan fún àwọn òbí mi ná. Bí mo bá ṣe ń gbé àwọn ọmọ mi kalẹ̀ lọ́dọ̀ àwọn òbí mi, ní fun wọn ní àpápa nu, mo ń fún àwọn òbí mi ná ní nǹkan bí ìṣe rin ìrìnàjò ni. Ṣùgbọ́n ìrìnàjò mìíràn tó jẹ́ pé èmi àti ọkọ mi tó jẹ́ pé bóyá àsìkò kérésìmesì a fẹ́ rin ìrìnàjò lọ sí ilé. Irú ìrìnàjò yìí ní kété wọn bá ti fún wa ní ọludé ní ibi iṣẹ́ ni ti máa pa lẹ̀ mọ́. Kọ̀ọ̀kan fọṣọ tọ́jú ilé torí mi ò le rin ìrìnàjò kí n fi ilé mi kalẹ̀ ní ìdọ̀tí. A máa ti pàlẹ̀ mọ́ kó gbogbo ẹrù sínú ọkọ̀. Ìrìnàjò bẹ́ẹ̀rẹ́ ni tí gbogbo ilẹ̀kùn inú ilé. Ṣùgbọ́n ìrìnàjò mi tó jẹ́ ìrìnàjò bóyá fún, fún iṣẹ́ ti tèmi alára torí èmi gan-an ní ilé ìtajà tí n tí ń ta ọjà. Bá jẹ́ bí irú ìrìnàjò ni mo fẹ́ rìn, mi ti tọrọ àyè lọ́dọ̀ ọ̀gá mi torí mò ń tún ṣe iṣẹ́ ìjọba. Níkẹ́tẹ́ tí mo bá ti tọrọ àyè ní irú ìrìnàjò yìí, kí n sì tó lọ ni ti dáná kalẹ̀ fún ọkọ mi àwọn ọmọ mi kí n tún kó wọn lọ sódò àwọn òbí mi kó dúró síbẹ̀ tí ń fi dé. Mo bá ti rin ìrìnàjò, irú ìrìnàjò yìí kó lè gbé mi fún ọjọ́ mẹ́ta àbí ọjọ́ mẹ́rin. Mo bá ti dé padà ní ń ṣe tọ́jú ilé, mo ń fa àwọn ọmọ mi oúnjẹ gbogbo ẹ máa tún ṣe máa fọṣọ máa padà sí ẹnu iṣẹ́. Ṣùgbọ́n ìrìnàjò tó yẹ pé nígbà mìíràn tó jẹ́ pé tí iṣẹ́ ni, iṣẹ́ ìjọba tí mò ń ṣe tí mo ní ọ̀gá bá jẹ́ bí irú ìrìnàjò yẹn ni mo fẹ́ rìn tó jẹ́ pé wọ́n ti sọ fún wa bí ọ̀sẹ̀ kan àbọ̀ṣẹ́ mẹ́ta síwájú. Irú ìrìnàjò yẹn àwọn ibi iṣẹ́ nǹkan máa ń fún wa ní owó. Irú owó yìí là ń pè ní owó ìrìnàjò. Owó yìí ni a bo oúnjẹ táa jẹ, aṣọ táa wọ, omi táa mu, gbogbo nǹkan táa lò báta ní irun ṣíṣe ni gbogbo ni wọ́n ń fún wa ní owó ẹ̀. Irú ìrìnàjò yìí owó máa ń ṣẹ́kù sí mi lọ́wọ́ dáadáa. Wọ́n bá ti sọ fún wa tí wọ́n ti fún wa ní owó yìí ni ti lọ sọ́jà, mi rà àwọn nǹkan táwọn ọmọ mi nílò, màá ra gbogbo ẹ sílé àti èyí tó ọkọ mi ná nílò màá rà sílé. Torí ìrìnàjò báyìí ìgbà mìíràn ó máa ń pẹ́ díẹ̀ bí ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì. Oúnjẹ tó ọkọ mi ni ò sì jẹ́ tí ń fi lọ tí ń fi dé. Ọbẹ̀ ni màá ti ṣe kalẹ̀ sínú nke amụ ninu tutu. Ǹkan tó ọkọ mi ó kẹ́ máa ṣe ni ní ó máa lọ amala tàbí kó gún yẹn tàbí kó ṣe ìrẹsì kó lè rọ̀ mí lọ́rùn. Kí èmi ná kó lè lọ kó sì lè lọ ọkọ mi lọ́rùn tí ohun nǹkan bá wà ní ilé.

Data tí mo máa ń lo lòsoọ̀sẹ̀, ó tó ẹgbẹ̀rún mẹ́ta, ẹgbẹ̀rún mẹ́ta. Torí pé èmi jẹ́ ẹnìkan tó jẹ́ pé iṣẹ́ tí mò ń ṣe ori íńtánẹ́ẹ̀tì ló wà. Torí nàa data tí mo máa ń lò ní ọ̀sẹ̀ẹ̀ ọ̀sẹ̀ ẹgbẹ̀rún mẹ́ta ni. Pàápàá jùlọ ìgbà mìíràn tí mo bá lọ bá ọ̀gá mi ṣiṣẹ́, ẹ̀yàn iṣẹ́ ìjọba tí mò ń ṣe fún ìgbà díẹ̀. Mo bá lọ bá ọ̀gá mi ṣé, ìgbà mìíràn tí data wọn bá tán, ó di dandan kí n lo titè mi. Àti pé ọ̀pọ̀ ìgbà ibi iṣẹ́ náà ó máa ń fi data lẹ́ fún àwa òṣìṣẹ́ wọn. Àti pé data ni èmi fi máa ń wo fíìmù titè mi. Data ni mo fi máa ń ya àwòrán sí orí fóònù mi torí èmi ya-- mo fẹ́ràn fi yiya fọ́tò gan. Data ni mo fi tún máa ń gba àwọn àyè fáìlì kọ̀ọ̀kan lọ́dọ̀ àwọn akẹgbẹ́ mi. Àti pé nígbà mi à bá fẹ́ bá ara wa sọ̀rọ̀ bóya a fẹ́ ṣe ìpàdé lórí orí ayélujára tó máa ń pè ní Zoom, data ni màá lò. So data ó jẹ́ ǹnkan tó jẹ́ pé ó máa ń gba owó lọ́wọ́ mi ní ọ̀pọ̀ ìgbà. Àti pé ìgbà mìíràn àwọn òbí mi nílé gan ó tún pè mí pé, "Kin jọ, kí ń bá wọn ṣe data." Abí àwọn ọ̀rẹ́ mi nígbà mìíràn wọn lè pè mí. Data jẹ́ ǹkan tí èmi lè sọ wípé tí èèyàn bá, tí èèyàn ò bá ní data lórí fóònù rẹ̀, èmi ò rò pé èèyàn lè gbádùn ní ọjọ́ kan. Pàápàá jùlọ èmi ò ní tèmi ò, tí èmi ò bá ní data lórí fóònù mi. A máa ṣe bíi pé n sí láyé ni. Torí data, a jẹ́ kí n mọ ǹkan tó ń lọ láwùjọ, ǹkan tó ń lọ ní ìlú mi, mo bá ti gbé sórí afẹ́fẹ́, mo bá ti tan data mi, màá mọ gbogbo ẹ̀. Ìgbà mìíràn gan tàwọn ọmọ mi ní ilé ìwé tí wọ́n bá fún wọn ní iṣẹ́ àmúrelé, èyí tí ò bá yé mi bẹ́ẹ̀, mo bá ti tan data mi, gbogbo ẹ̀ láyé mi yékéyéké. Torí pé data nígbà mìíràn, nígbà mìíràn ti ẹ̀ kọ́, ní gbogbo ìgbà ó máa ń fún èèyàn ní ìṣítí. Ó jẹ́ ká mọ ǹkan tó ń ṣẹlẹ̀, àwọn ìjọba wa, ǹkan tó ń ṣe ní ìlú mìíràn, àti pé ilé ayé tó gbẹ́gẹ́ báyìí, data ni èèyàn fi mọ ohun oríṣìíríṣìí tó ń ṣẹlẹ̀ láwùjọ. Àti wípé èmi jẹ́ ẹnìkan tó jẹ pé mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ ìgbà. Torí pé ó máa ń fún mi ní ìṣítí àti ó máa ń fún mi ní ìrísí tuntun. Torí ǹkan mí tí èèyàn bá ṣe, màá kọ́ ǹkan tuntun láti ara ẹ̀. Torí.